Ṣé o mọ̀ bí a tí ń se oúnjẹ? Bí a tí ń se oúnjẹ, mo mọ̀ bí a tí ń se oúnjẹ. Ó sì jẹ́ pé nǹkan kan ni tí ò le. Ó sì wà ọkùnrin níbí àwọn ọmọ ń dáná. Ìyá mi sì ló kọ́ mi ní bí mo ṣe ń dáná torí pé, à, wọn gbọ́ ọ̀rọ̀ fọkùnrin rẹ̀ láé mọ́ná dá. Ki i ṣẹ́ obìnrin nìkan ló yẹ kó máa dáná. Oúnjẹ tọ̀tọ̀ lọ́tọ̀ kò ṣe éyi tí mi ò ṣe. Pẹ̀lú fúláwà ni, pẹ̀lú, ah, anamọ́ ni, pẹ̀lú ìyàn ni, gbogbo e náà kò ṣe é táwa e lo a dáná gidi gan.